Kíni ó máa ń ní ibo nígbà tí o máa, tí ìgbà tí o bá wà nínú oko? Kíni ó máa ń gbò nígbà tí o bá wà nínú oko, oko, oko bà tí inú.

Ni o ṣe máa gbà ní Ìrìn? Báwo ni o ṣe máa gbà ní Ìrìn? Ó bó ti ẹgbó ni, ó sá ni màá bó oko ni. Báwo ni o ṣe máa gbà ní Ìrìn?

Ní bá wò ní o kí kéré, a wọn ò rẹ́rẹ́. Ní bá ní o ní o kéré, bá rí ò rẹ́, ò rẹ́rẹ́, rẹ́rẹ́rẹ́, o ò ní a wọn.

Ṣé ó máa ròn ìga àga? Ìga n bo, ìdí tí ó bá sàn. Ṣé ó máa, ṣe ó máa níròrún nigba tí ó bá sun, tí ó bá sun sun? Èṣó ìbá ọmọdé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ṣé o ní ètò àbá kọ̀ǹpútà? Ó pọn tí ẹ ti wọ̀ bà náà kọ̀ǹpútà. Kọ̀ǹpútà ó pọ̀ tí ní, ṣe ètò àbá, àbá kọ̀ǹpútà.

Oṣù wo nínú ọdún ní ò fẹ́ràn jù. Osù wo nínú ọdún ní ò fẹ́ràn jù. Ọjọ́ wo ni a ń bọ̀ jíya. Nínú ọdún ni ò fẹ́ràn jù, ò fẹ́ràn jù.